Ṣé o máa ń fún àwọn òṣìṣẹ́ ní owó àfikún? Bẹ́ẹ̀ ni, mo máa ń fún àwọn òṣìṣẹ́ mi ní owó àfikún, tí wọ́n bá ṣe àwọn nǹkan wọ̀nyí tí màá dàrúkọ. Bí i tí wọ́n bá ṣe dáadáa ní ẹnu iṣẹ́, ẹhn, tí wọ́n ṣe dáadáa lẹ́nu iṣẹ́, a máa fún wọn ní àfikún. Ẹhn, tí a bá dẹ̀ rí èrè tí ò pọ̀ ní, ní ibi oko owó wa, iyẹn náà máa tún jẹ́ kí a fún wọn ní àfikún, ẹhn, owó. A dẹ̀ tún máa ṣe àfikún náà ní òpin ọdún, to bá ti di òpin ọdún láti fi mọ̀ríri iṣẹ́ tí wọ́n ṣe láti ìbẹ̀rẹ̀ ọdún títí di ìparí, ẹ eleyi tii àwọn oloyinbo ń pè ní end of the year bonus, ẹhn. A máa ń fún wọn torí fúnfún tí à ń fún yẹn, ó máa jẹ́ kí orí títa wọ́n náà wú láti fi lè ṣe iṣẹ́ dáadáa láti fi lè máa tẹ̀síwájú iṣẹ́ ní ibi iṣẹ́. So, ìyẹn ló máa jẹ́ ká fún àwọn òṣìṣẹ́ ní owó àfikún, láti fi mọ̀ríri iṣẹ́ tí wọ́n ṣe, ká wọ́n náà fi mọ̀ pé a fi ojú kéré wọn ní ibi iṣẹ́. So, ìyẹn ló máa jẹ́ ká fún àwọn òṣìṣẹ́ ní àfikún owó. A lè fún wọn ní oṣù, tó oṣù bá parí. Ó dẹ̀ tún lawọn èyí taa máa n fún wọn náà ni òpin ọdún.

Sọ fún wa nípa wíwo bọ́ọ̀lù papọ̀. Wíwo bọ́ọ̀lù papọ̀ ó pín ṣi ọ̀nà méjì. Nisìn má dẹ̀ dàrúkọ bí mejéjí bi o ṣe rí. Èéh, wíwo bọ́ọ̀lù a lè wò ní orí ẹ̀rọ móhùnmáwòrán, a máa ń wò yẹn ní inú ilé ní ìgbà tí ìná bá wà. Tí ò bá dé sí iná, a lè tàn ẹ̀rọ amúnáwá, eléyìí tii eleyinbo pé ni generator. Èéh, a máa wò láti orí ẹ̀rọ television, èéh, ibẹ̀ láti wò àwọn tí ajo máa ń wò náà ni àwọn ọ̀re àwọn tí ajo ń sọ̀rọ̀. Ọ̀pọ̀ ìgbà tó jẹ pé tí ò bá sí iná ni àwọn ará àdúgbò, èéh, a lè wá sínú ilé sí ọ̀dọ̀ ẹni tí ó tan ẹ̀rọ amúnáwá. A dẹ̀ le lọ wò ní ibi tí wọ́n ti ń wo bọ́ọ̀lù ní eleyii tí wọ́n ń pè ní "viewing center", èéh, tí àwọn èèyàn máa sanwó láti wọlé, a lè lọ wo bọ́ọ̀lù ní ibẹ̀. Ó dẹ̀ máa ń dùn torí èèyàn máa ma gbọ́ àwọn onírúurú, èéh, ìròyìn nípa ẹgbẹ́ agbábọ́ọ̀lù àwọn èyí tí eléyàn ò, tí èèyàn ò gbọ́ rí. Erò dẹ̀ máa ń pọ̀ ní ibẹ̀ àmọ́ kìí ṣe gbogbo ìgbà ni mo máa ń nífẹ̀ẹ́ sí láti lọ wo bọ́ọ̀lù ní ibẹ̀ torí onírúurú èèyàn èyan máa bá pàdé níbẹ̀. Ẹ̀yàn le bá ẹlòmí toba tì mun oti yó àbí èlòmíràn tí ó jẹ́ onídì, oníjàgídíjàgan, èéh, iru àwọn be lo wá. Ibi tí a lè tún ti lè wo bọ́ọ̀lù papọ̀ náà ni kí èèyàn lọ sí ibi tí wọ́n ti ń gbá gangan, èéh, ká èèyàn lọ wò ní orí pápá tí wọ́n ti ń gbá. Eléyi tíí wọ́n ń pè ní, tí wọ́n ń pè ní, èéh, stadium, èéh, èèyàn lè lọ wo bọ́ọ̀lù náà ní ibẹ̀ tí èèyàn ó wọ mọ́tò lọ sí orí pápá tàbí ibi tí wọ́n bá tí ń gbá tó sì. Ìyẹn náà tìẹ tún máa ń dùn lọ́pọ̀lọ́pọ̀ torí èèyàn máa ma rí àwọn tó ń gbá bọ́ọ̀lù yẹn kojúkojú tìí ṣe orí ẹ̀rọ television tí èèyàn tí í ma máa wò wọ́n. So èèyàn dẹ̀ máa dùn, èèyàn tún ń láyè láti rí pàdé ọ̀rẹ́ ibẹ̀, lèyàn tún lè pàdé ọ̀rẹ́ kí èèyàn meet ọ̀rẹ́ ni bẹ̀. So, ohun ti mo le so ni pa wiwo ball papọ̀ niyen.

Ṣé o jẹ ènìyàn tí ó máa ń jí ní kùtùkùtù? Àh bèeni. Mo jẹ ènìyàn tó máa ń jí ní kùtùkùtù. Àmọ́, ó ní àwọn ìdí, ẹhen, tí mo fi máa ń jí ní kùtùkùtù. Ni àárín ọ̀sẹ̀ kan, ẹhen, láàárín ọ̀sẹ̀ kan tí ó jẹ́ ọjọ́ méje, mo lè jí ní kùtùkùtù ni. Boya ni eemarun-un nínú ose kan mo lè jí ní àárọ̀ kùtùkùtù márùn-ún, ẹhen. Ohun tó dẹ̀ máa ń mú mi jí ní àárọ̀ kùtùkùtù ni, ti mo wò torí a ti tètè múra ibi iṣẹ́, ẹhen, a ti tètè dé ibi iṣẹ́ torí ọ̀pọ̀lọpọ̀ nǹkan ni mo máa nílò láti ṣe ko to dipe maa lo si ibi iṣẹ́. Màá ji, màá dáná, màá gbálẹ̀, màá túnule ṣe, màá we, màá múra, ẹhen, màá tún gbàdúrà, màá túnúlé ṣe. Ẹ̀hẹn, iyẹn ni, gbogbo yẹn ni mo máa ṣe, kó tó di pé maá kúrò lọ sí ibi iṣẹ́. So, ìyẹn máa ń mú mi láti jí ní kùtùkùtù òwúrọ̀ kí n ba lè tètè ṣe ohun tí màá ṣe kí n máa bàá pẹ́ dé ibi iṣẹ́. So, àwọn yẹn ló máa ń mú mi jí ní àárọ̀ kùtùkùtù. Tó bá dẹ́ jẹ pé mo fẹ́ rìnrìn aàjò náà tí mo níbi tí a fẹ́ lọ tí a dá àgọ, ẹhen, a tètè jí naá láti múra láti lè tètè lọ kí a bá lè tètè dé ibi tí à ń lọ lákòkò. To ba de je pe a fe padà náà, ki a le tètè padà ko maa di wípé ile maa su wa so, àwọn nǹkan tó máa ń mú mi jí ní kùtùkùtù ni.

Fún wa, sọ fún wa nípa iyán. Ehn, iyán jẹ oúnjẹ tí a máa ń jẹ, tí a máa ń jẹ ní ilẹ̀ Yorùbá. Ehn ehn. Iyán jẹ́ oúnjẹ tí a máa ń jẹ ní ilẹ̀ Yorùbá. Ohun tí a dẹ̀ máa ń fi ń ṣe iyán náà ni iṣu. Iṣu la máa ń fi gun iyán. Tí a bá ti rà iṣu lọ́jà tàbí táa wà ní oko, tí a bá ti gbe dé ilé, a máa bẹ, tí a bá ti bó ìpara rẹ̀, a máa ṣànú, a máa ṣànú nínú omi. Tí a bá ti ṣànú tán, a máa gbe kaná, a máa gbe kaná ní ìgbà tó fi máa jinná. Ó máa jinná fún bí ogún tàbí ọgbọ̀n ìṣẹ́jú tó bá ti rọ, a máa ní fi yọ síi. Tí a bá ti wá ṣẹ́ tán, a máa gbe lọ sínú odó. Ehn ehn. Tí a bá gbe lọ sínú odó, a máa gún nínú odó títí ó fi máa lẹ̀ lọ́wọ́ tó fi máa ṣe jẹ. Àwọn òyìnbó dẹ̀ ti ṣááyé dẹ́rù tí a ní ẹ̀rọ tí wọ́n fi ń gun iyán. Elé táa pè ni poundo yam. A máa fi ẹ gun iyán. So, ọbẹ̀ tí a fi ń jẹ, tí a fi ń jẹ iyán, ọbẹ̀ táa lè fi jẹ iyán pọ̀. Àmọ́ èyí tí àwọn Yorùbá gbà pé ó yẹ ká fi jẹ iyán ni ọbẹ̀ ẹ̀gúsí. Ọbẹ̀ ẹ̀gúsí ni ó dùn láti fi jẹ iyán. Ehn ehn. Àwọn médẹ̀ máa ń lo ewédú, àwọn méè máa ń lo ilá láti fi jẹ iyán. Bí a ṣe ń gun, a lè lo ọmọ odó láti fi gun, a sì lè lo, ehn, ẹ̀rọ tí a fi ń gun, a lè fi lo, ehn, a lè fi, ehn, a lè fi gun iyán náà tó fi máa ṣe jẹ. So bí a ṣe ń-- ohun tí mo lè sọ nípa iyán nìyẹn. Àwọn, ehn-

Ṣé o ní àgbàlá òjò? À bẹ́ẹ̀ ni, mo ní àgbàlá òjò. Àgbàlá òjò wà ní àyíká ilé mi. Ẹ̀heń, bo-òrè a máa ṣetọ́ pé tí òjò bá rọ, ẹ àgbàlá yẹn ni a máa ń ṣe ọ̀ṣọ̀rọ̀ sí. Tí ó jẹ́ pé tí òjò bá rọ, a ti máa ṣe ọ̀ṣọ̀rọ̀ síbẹ̀ tí a máa gbé àgbà tó nílà, tí a máa gbé sí ibi bẹ. Ẹ̀heń, a máa gbé sí ibẹ̀. Ibẹ̀ ni òjò ti lọ tó ẹ pé àtúnníní lò láti máa dàmú láti pọn omi. Iyẹ́múu wa ká ṣe àgbàlá òjò yẹn ó wà ní inú ìle, ó wà níbi àwọn ibi ìtajà. Ẹ̀heń, bayè ni a ṣe àgbàlá òjò, lẹ ṣẹ̀ àgbàlá òjò yẹn látọ́ ẹ pé tí òjò yẹn bá ti rọ, ó máa gbé omi lọ síbi àwọn ohun kan tí a gbìn, ẹ tó máa bomi fún àwọn, ẹsọ tí a gbìn láti lè jẹ́ kó wù dáadáa tí ó jẹ́ pé àtúnní ṣẹ́ṣẹ́ nílò láti máa, pọn omi láti fi wọn wọ́n mọ́. Ẹ̀heń, ṣọ ìyẹ́múu ló mú wa láti ní àgbàlá òjò ní inú ìle àti láyíká mi.

Sọ fún wa nípa ohun tó mú inú rẹ dùn láìpẹ́. Nn, ohun tó mú inú mi dùn láìpẹ́, nn, òrísì ọ̀nà, eh, ọ̀nà méjì ló ti ṣẹlẹ̀ tó jẹ pé inú mi si dùn. Ìgbà akọkọ́ tó ṣẹlẹ̀ láìpẹ́ ni ìgbà tí, eh, ènìyàn kan bùn mí ní owó, eh, eh, o bù mí ní owó, owó tí mio siṣẹ́ fún. Ẹniyẹn kan wo mi se laanu pé, "je kí n sanù fún mi o. Kún sanù fún mi o." Ènìyàn bá dẹ bùn mí ní owó, ehin. Nígbà tí a jọ sọ̀rọ̀ ní orí ẹ̀rọ, o béèrè pé kí ni àwọn nǹkan tí mo fẹ́, mo dáa ṣàlàyé fún un. Bí o ṣe tẹ àtẹ̀ránsẹ́ owó si mi niyẹn tó san sínú báǹkì mi. Ìgbà yẹn inú mi dùn gan. Ìgbà tí o ṣẹlẹ̀, o ṣẹlẹ̀ ní ọ̀sẹ̀ bí méjì sẹ́yìn, ehn. Ìgbà yẹn ló ṣẹlẹ̀. Àwọn ti o dẹ wa pẹ̀lú mi nígbà ti o sẹlẹ oun náà ni àwọn ọrẹ àti àbúrò mi bí mo ṣe rí owó yẹn báyìí inú mi dùn tí mo fò sí òkè, ehn, tí inú mi dùn tí mo ní láti pe ẹniyẹn, láti dúpẹ́ lọ́wọ́ rẹ̀ fún ohun tí o se. Ẹn ẹn, ìgbà ti inú mi tun dùn láìpẹ́ kejì náà ni ìgbà ti mo gbọ ìròyìn ayọ láti ẹnu àwọn ti l'atọdọ àwọn ọrẹ mi ti mo ti gbohun wọn tipẹ. Ehn, ìgbà tí mo gba ìpè ayọ̀ láti ọ̀dọ̀ wọ́n pé wọ́n rìnrìn àjò lọ sí òkè òkun, ehn, ìgbà yẹn náà ni inú mi tún, tún dùn láìpẹ́.

Ṣé o ti dúró lílò ẹ̀rọ ayárabíàṣá fún ọjọ́ kan rí? Àbẹ́ẹ́ni, mo ti dúró lilo eyo arayabiasa fún ojo kan ri ki se ekan gan amo ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni mo ti dúró láti lo ero arayabiasa. Irú ẹ̀rọ fóònù àgbéléwò mi, ẹ̀hen, mo ti dúró láti lò ó rí ọjọ́ kan ní àwọn ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Irú àwọn ìgbà tó jẹ́ pé kò sí iná ní àdúgbò, tí kò sí iná ní àti àwọn ìjọba wọ́n fún wa ní iná. Ni ọjọ́ kan tí mi ò tẹ̀ rí iná láti fi ṣáàjì rẹ̀, tí ó dẹ̀ pa kú. Tí mi ò dẹ̀ tún rí ibi àwọn tán tán jẹ́nẹ́ràtọ̀ láti lọ ṣáàjì ẹ̀, iyen mú mi láti dúró lílò ẹ̀rọ ayárabíàṣá mi fún ọjọ́ kan. Ìgbà tí wọ́n tó múná dé, bí ọjọ́ kejì, òní mo tó rí ṣáàjì tí mo dẹ̀ ń lò. Ìgbà tó tún wà tí mo tún ti dúró láti lò ẹ̀yọ̀ ẹ̀rọ ayárabíàṣá mi, òun náà ni èyí tó jẹ́ fóònù mi, òun náà ni ìgbà tí wọ́n jí i lọ. Sí àwọn olè tí wọ́n jí fóònù mi lọ. Ìgbà yẹn náà ó dá eléétì ẹjọ ọjọ́ kan lọ. Bí ó di di ọ̀sẹ̀, ọ̀sẹ̀ kan ó lé, òní mo fi dúró lílò ẹ̀rọ ayárabíàṣá mi. Ẹ̀hen, àwọn ọ̀pọ̀lọpọ̀ ìgbà náà wá tẹ́ pé tí iná bá lọ, àwọn ẹ̀rọ ayárabíàṣá bí kọ̀m̀pútà mi náà, ẹ̀, tí yẹ pé mi ò lè rí lò. So mo ti dúró lílò ẹ̀rọ ayárabíàṣá fún ọjọ́ kan àti ju bẹ́ẹ̀ lọ rí.

Sọ fún wa nípa ohun tí ó dúró tipẹ́ kí o tó rà, ẹ, ohun tí ó dúró tipẹ́ kí n tó rà. Ohun náà ni ẹ̀rọ àgbéléwọ́ handset mi. Ó ní ó dúró pẹ́ kí n tó rà ní ìgbà tí wọ́n jí èyí tí mo kọ́kọ́ ń lò lála kọkọ̀ lọ. So ó pẹ́ díẹ̀ kí n tó rà imí torí wí pé mo ní láti sa owó jọ ni. Ó dàgbà mí ní bí oṣù kan ó lé. Kí a ṣà sọ pé bóyá oṣù méjì ó le díẹ̀ tí mo fi dúró kó tó di pé mo ra ẹ̀mí. Bí mo dẹ̀ ṣe ko owo yẹn jọ́ náà ni pé mo sa owó ẹjọ́ níbi àwọn owó tí mo ń rí àti àwọn owó oṣù tí mo ń gbà ní ibi iṣẹ́ ń gbà yẹ́n tí mo fi wá lọ ra eleyi tí ó wù mí. So bí ó ṣe rí ní ẹ́ tí mo fi dúró kí n tó rà. Bí ó de ṣe rí ní ìsinyin ni, àá mo n rilo dáadáa ní ìrọ̀rùn tó dẹ̀ jẹ́ pé mò ń pámọ́ ìpè kí irú ǹkan tó ṣẹlẹ̀ ní àteyinwá kí ó má bá tún ṣẹlẹ̀, kí won ma bá jì lọ. Àwọn ǹkan tí ó wà nínú ìlú mi tí ó dúró pẹ́ kí n tó ra ni wọ̀nyẹn.

Lérò rẹ, báwo ni agbègbè rẹ yóò sì rí ní ọdún mẹ́wàá? Àń, lérò tèmi, bí i agbègbè mi yóò sì rí ní ọdún mẹ́wàá, hmmm ọ máa dára gan ni o. O ti maa n se dùn wo so àwọn ọ̀pọ̀lọpọ̀ ohun mèremère, àwọn ilé tó ti dùn wò, a sì wà ní agbègbè mi. Àwọn ọ̀nà tó dà, a sì wà ní agbègbè mi. Àwọn ohun èlò, àwọn bí supermákẹ́ẹ̀tì, bí ọjà supermákẹ́ẹ̀tì a máa ń kọ̀ sí àdúgbò, ọ̀nà a ti wà ní ibẹ̀. Ìwọ yẹn ní wọn bí ọdún mẹ́wàá. Àwọn, ẹẹ́ ilé ìgbafẹ́, ọ̀nà a ti wà níbẹ̀ torí àwọn ọ̀pọ̀lọpọ̀ ilẹ̀ sí wà níbẹ̀ tí ó sì ṣófo tí àwọn èèyàn rà. Tí a dèlérò pé wọ́n máa ṣe àwọn nǹkan ọ̀túnṣe. Ilé ìwòsàn tó dára, tó péye, ọ̀nà ń, ní ọdún mẹ́wàá sí ìsìn, ọ̀nà tí máa wà ní, o ti máa wà ní agbègbè mi. So àwọn, ayẹ rọrùn, ọ̀pọ̀lọpọ̀ wọ́n náà ló ti máa wà ní agbègbè mi níí, ní ọdún mẹ́wàá. So agbègbè mi a ti dára gan-an tẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ènìyàn là tún fẹ́ràn láti wù wọ́n láti wá gbé ní agbègbè. Torí àwọn ìjọba tí a ní wọ́n ti ṣayẹdẹ́rọ ààbò tó péye àti àwọn nǹkan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ni ó ti wà láyìí kàn ni.